Bẹ́ẹ̀ni, mo ti fúnyàn lẹ́jẹ̀ rí. Ìgbà kan wà tí mo lọ sí ilé ìwòsàn láti ṣe ìrànlọ́wọ́ fún ẹni tí ó nílò rẹ̀. Ni àkókò die, ẹrú bà mí díẹ̀ ó, nítorí pé mi o fẹ́ràn abẹ́rẹ́, ṣùgbọ́n inú mi dùn lẹ́yìn náà pé mo lè gba ẹ̀mí èèyàn là. Ó ṣe pàtàkì kí a máa ran àwọn èèyàn lọ́wọ́ nípa fífún un ní ẹ̀jẹ̀.

Láti ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́, mo gbàgbọ́ pé ìdí ìróró ni ọ̀nà tó dára jù lọ. Mo máa ń fetísi tẹ́nu, mo máa ń fetísi tẹ́nu ẹni kọ̀ọ̀kan láti mọ ibi tí ìṣòro náà ti bẹ̀rẹ̀. Lẹ́yìn náà, a ò jo wa ojú tútù tí yóò tẹ gbogbo ènìyàn lọ́rùn láìsí ìjà. Ó ṣe pàtàkì láti ní sùúrù àti láti ní ìfẹ́ sí ọmọnìkejì wa kí àlàáfíà lè jọba láàárín wa.

Tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa yan ẹni tí a máa ronú papọ̀, ẹni tí ìrònú wa dọ́gba, ẹni tí mo máa ń yàn nìyẹn. Tí mo bá dẹ̀ fẹ́ yàn yàn, mo máa yan ẹni tó ṣé, tó lè ṣiṣẹ́ dáadáa, tó lè ṣiṣẹ́ kárakára, òun ni mo máa yàn. Mo kì í yan àwọn alápá ma ṣiṣẹ́, mo máa ń yan ẹni tó ní ìgboyà, tó dè lè ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbìyànjú láti ná owó sí ara mi nítorí pé iṣẹ́ gidi ni mò ń ṣe. Nígbà mìíràn, mo máa ń ra aṣọ tuntun tàbí kí n ra oúnjẹ dídùn tí mo fẹ́ràn láti fún ara mi nísinmi. Ó ṣe pàtàkì láti tọ́jú ara ẹni nítorí pé ara dídá ni òògùn ń ṣe.

Láti gbágbọ́ ìró àwọn oníbàárà, mo máa ń fún wọn ní ààyè láti sọ ẹ̀rẹ̀ wọn fàkafìkì. Mo mọ̀ pé ó ṣe pàtàkì láti fetí sí ohun tí wọ́n bá n sọ yálà lóò dára tàbí ó burú nítorí pé èyí yóò jẹ́ kí n mọ̀ bó bí mo ṣe lè tún iṣẹ́ mi ṣe.

Ìgbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́hìn kò tí pẹ́ rárá. Mo lọ síbẹ̀ ní oṣù tó kọjá láti wá àwọn ìwé kíkà kan ti yoo-- tí ó yóò ràn mí lọ́wọ́ nínú ìmọ̀ mi. Ilé ìkàwé jẹ́ ibi tí ó dákẹ́ rọ́rọ́ èyí sì máa jẹ́ kí ó lè pọ́kàn pamọ́ ohun tí mo kà láìsí ìdíwọ́ kankan. Mo fẹ́ràn láti máa kà iwe nítorí pé ó jẹ́ kí mo mọ̀ síi nípa ayé tí a wà yìí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti lọ sí etí òkun, etí òkun gan-an. Mo nífẹ̀ẹ́ afẹ́fẹ́ tútù tó máa ń fẹ́ níbẹ̀ àti ariwo omi òkun. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti gbafẹ́ àti láti jẹ ẹja díndín. Ó máa ń jẹ́ ìgbà ìsinmi tó dára fún mi láti tù ara mi, láti tù ara mi lára lẹ́yìn iṣẹ́ ọ̀sẹ̀.

Tí mo bá lọ sí ọjà láti ra nǹkan, mo máa ń nífẹ̀ẹ́ láti dùn àdúrà gan-an. Mi ò, mi kì í kọ́kọ́ san owó tí wọ́n bá pè fún mi. Mo máa ń béèrè nípa pípé iye tí ó kéré díẹ̀, lẹ́yìn náà ó jọ sọ̀rọ̀ títí tí a fi gba iye kan náà. Nígbà mìíràn mo máa ń ṣe bíi pé mo fẹ́ lọ kí ẹni tó ń ta bá pè mí dá padà láti fún mi ní iye tí mo fẹ́.

Ní àṣálẹ, mo máa ń fẹ́ láti sinmi lẹ́yìn iṣẹ́ ọjọ́. Nígbà mìíràn, mo máa ń wo iṣẹ́ orí àmọ́ mo máa ń hun tàbí kí n ka ìwé. Lẹ́yìn náà, èmi àti mọ̀lẹ́bí mi a jọ jẹun alẹ́, a óò dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ọjọ́ bí ọjọ́ wa ṣe rí. Èyí jẹ́ ìgbà tí inú wa máa ń dùn lọ nítorí pé a máa ń wà nínú àlàáfíà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera láti jẹ́ kí ara mi lè dán dán ni o, ní gbogbo òwúrọ̀. Lẹ́yìn tí mo bá jẹun tán, mo máa ń lo Fatima láti fún un ní okun. Fún iṣẹ́ ọjọ́ mi, mo tún mọ̀ pé ó ṣe pàtàkì láti jẹ ẹṣọ àti ẹfọ pẹ̀lú rẹ̀.

Lójojúmọ́, mo máa ń lo àkókò púpọ̀ láti wo ojú àwòrán fòònu mi tàbí kọ̀m̀pútà nítorí iṣẹ́ mi. Nígbà mìíràn, mo máa ń wo amóhùnmáwòrán láti mọ ohun tí ń ṣẹlẹ̀ láyìíká mi. Mo mọ̀ pé ó ṣe pàtàkì láti sinmi kú kí ojú mi má bẹ̀rẹ̀ nítorí náà mo máa ń gba afẹ́fẹ́ nígbà gbogbo. Lápapọ̀, mo lè lo wákàtí mẹ́fà lójú àwòrán.